Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo ní ago ọwọ́ méjì, oní chain àti oní leather. Mo máa ń wọ ago oní leather lọ sí ibi iṣẹ́, then oní chain lọ sí party.

Báwo ni o ṣe máa ń kojú ìdána ọkọ? Ìdána ọkọ jẹ́ ohun tó ṣe pàtàkì ní society àwa Yoruba. Àwọn ìdána tí ọkọ bá dé máa ń kó ẹrù ìyàwó wá, ọkọ á dọ̀bálẹ̀ láti bẹ̀bẹ̀ fẹ́ ìyàwó rẹ̀

Ṣé o fẹ́ran pẹ́ń pìn oúnjẹ rẹ? Gbogbo oúnjẹ tí mo bá jẹ ni mo fẹ́ran. Mo sì nífẹsí àwọn oúnjẹ ìbílẹ̀ tí a ṣè ní ilé wa.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Bẹ́ẹ̀ ni, ètò owó iṣẹ́, ó jẹ́ ètò tí ọ̀gá ilé iṣẹ́ wa máa ń ṣe. Èmi kọ́ ni mo máa ń ṣe ètò ilé iṣẹ́ owó.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ ni, but ko ń ṣe gbogbo ìgbà. Kí á tó gba èèyàn sí ibi iṣẹ́ wa, ọ̀gá ilé iṣẹ́ wa ní àwọn dìpátímẹ́ǹtì tí wọ́n máa ń ṣe ìwádìí.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí dáadáa nígbà tí mo wà ní ọmọdé. A máa ń lọ sọ́dọ̀ lọ pẹ ja, mẹ́jà tuntun.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹ̀wà dáadáa, ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀ pupa tá máa dín pò. Ó jẹ oúnjẹ tí ó dùn, mo sì fẹ́ràn ìrẹsì àti ọ̀gẹ̀dẹ̀ náà pàápàá.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí gbógbó àlá mi. Mọ́ ẹ ko kan mi kì í, mo lè máa rántí, kàn ṣe gbógbó àlá mi ni mi kì í rántí. Mo máa ń rántí àwọn àlá tí mo bá là.

Ìrọrí mélòó ni o máa ń lo? Ìrọrí méjì ni mo máa ń lo. Ìkan á wá ni orí mi, ìkan á wá ni bi ẹsẹ̀ mi mò sìi ń gbádùn ìrọrí náà. Ó jẹ́ kí n máa sùn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń bínú, ṣùgbọ́n nígbà mìíràn tí bá rìnkan ìbínú tí ìbínú bá wá, mo máa ń control ìbínú, so that mí ni sọ àwọn nǹkan tí kò yẹ kí n sọ ní àkókò.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá s-s-sín? Ah! Omi a máa jáde lójú mi, omi a sì máa jáde ní imú mi, àwọn èèyàn a máa ṣe mí ní pẹ̀lẹ́, ara mi a máa fúyẹ.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àiwúlò? Mi kì í gba ímeèlì tí kò bá wúlò. Àwọn ímeèlì tí ó wúlò ni mo máa ń gbà. Mo sì máa ń ríi wí pé gbogbo ímeèlì mi ni ó dára.

Ibo ni o máa ra nǹkan? Mo máa ra nǹkan ní ọjà, mo sì máa ra nǹkan ní àdúgbò, mo tún máa ra ọjà lórí social media èyí tí ó máa ń jẹ́ kí ọjà rírà rọrùn.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìrẹ̀lẹ̀, bẹ́ẹ̀ ni mo sì máa ń bọ̀wọ̀ fún àwọn tí ó bá jù mi lọ.

Omi tó máa ń mu lójoojúmọ́, mọ́tò lítà mẹ́fà sí márùn-ún ni mo máa ń mu ní ojoojúmọ́

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi kọ́ ni mo máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀, eh, ọ̀gá ilé iṣẹ́ ni wọ́n máa ń yàn àwọn alábáṣiṣẹ́pọ̀.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi ò ní àṣà kan tí wọ́n máa ń ṣe pàtó. Ṣùgbọ́n a máa ń ṣe ọdún Kérésìmesì.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan bẹ́ẹ̀ni, nígbà tí ẹ̀rọ ayárabíàṣá mi tí ó bàjẹ́, mo dúró fún ọjọ́ kan láì lo ẹ̀rọ náà.

Ṣé o máa ń ṣe eré ìdá ni? Mo máa ń ṣe eré ìdá ni, mo sì máa ń ṣe àwọn eré ìdárayá. So, mo máa ń ṣe eré tí ó dára.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein? Mo máa ń mu àwọn ohun mímu, mo ṣì ń mu dáadáa àwọn ohun mímu tí ó dùn, àwọn ohun mímu tí ó máa ń ṣe ni ní àǹfààní ni mo máa ń mu.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Mi ò kí ń fi orúkọ sílẹ̀ níbẹ̀, ṣùgbọ́n bóyá mo ti ṣe nígbà kan.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Gbogbo ìgbà ni mo máa ń lọ síbi orin mo sì máa ń yin Ọlọ́run. So, kò sí ìgbà tí mi kì í lọ síbi orin mo tún wà jẹ́ kan nínú àwọn akọrin.

Ṣé o máa ń fi tùràrí? Rára o. Mi ò kí ń fi tùràrí. Mii kì n ṣe àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tàbí àwọn ìjọ mìíràn só.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi, mo máa ń rin ìrìn àjò ibi iṣẹ́ mi kò jà ìṣẹ́ ju. Mélòó kan torí mi kì í rin ìrìn àjò tó pọ̀ lọ sí ibi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń wo ojú awòrán lójoojúmọ́? Ko ti è ṣe é kà. Mi ò lè sọ pé iye ìgbà báyìí ni mo máa ń wo àwòrán ní ojoojúmọ́. Ṣùgbọ́n mo máa wo àwòrán ní àárọ̀ tí n bá lọ sí ibi iṣẹ́ mi.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Aà, mo fẹ́ràn Panasonic ní ibi iṣẹ́ mi tàbí ní inú ilé mi. Panasonic ni mo máa ń lò.

Kí ni o máa ń mu, mu ọ rẹ́rìn? Ah! Ohun tó máa ń mú mi rẹ́rìn ó pọ̀. Inú mi máa ń dùn ní gbogbo ìgbà, so mo sì máa ń mú ara mi dùn nípa ẹrin.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè, mo sì máa ń lo ẹ̀rọ alágbèéká kò sí èyí tí mi kì n lò nínú méjèèjì.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi ó jẹ́ ohun tó máa ń mú ìdùnnú wọ inú ilé àbí ayé ènìyàn. Nibikibi tí mo bá wà, ayọ̀ máa ń wà níbẹ̀, ìdùnnú máa wà n bẹ̀. Orúkọ mi jẹ́ orúkọ tó máa ń lé ìbànújẹ́ lọ.

Báwo ni o ṣe máa ṣe àkópọ̀ fún ìrìn àjò? Ọ̀, mí ò fẹ́ràn ìrìn àjò lọ títí, ṣùgbọ́n tó bá jẹ́ ìrìn àjò tí ó ṣe pàtàkì, mo máa ń lọ.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìlera. Mo sì máa ń lo àwọn ẹ̀rọ tí kò ní pami lára bí mo máa ń lò. So.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi jẹ́ etí tí ó dára. Ó máa ń gbọ́ràn nígboyùn. So etí tí ó dára ni mo ní mo sì máa ń fi gbọ́ràn.

Sẹ́ o ní gíláàsì oorùn. Rárá mi ò ní gíláàsì oorùn. Ojú mi ni mo máa fi ń ríran. Láì lo gíláàsì.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọ ọjọ́ iwájú? Hmm. Mo ní èrò ńlá fún ọjọ́ iwájú. Mo sì fẹ́ràn láti jẹ́ ẹni tí ó máa mú inú àwọn ènìyàn dùn ní ọjọ́ iwájú.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Àwọn ìṣòro ibi iṣẹ́ a máa ń ṣe bí ó ṣe yẹ kí n ṣe, ṣùgbọ́n mi kì í jẹ́ kí ìṣòro náà kí ó mú ìrewesí bá mi.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ sí? Mo máa ń mú kọ́kọ́rọ́ mi lọ sí ilé, tí bá nẹ̀ lọ síbi iṣẹ́, kọ́kọ́rọ́ mi máa ń wà ní ọwọ́ mi ní gbogbo ìgbà. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi bá ẹnikẹ́ni ṣe eré.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo fẹ́ràn láti wọ, máa wọ bàtà slippers, ṣùgbọ́n ibi iṣẹ́ mi bàtà shoe ni wọ́n fẹ́ràn láti máa wọ̀ ní ibi iṣẹ́ mi.

Ṣé o fẹ́ràn jíjò? Háà! Mo fẹ́ràn ijó. Tí mo bá ń kọrin, màá máa jó. Ijó jẹ́ exercise fún mi àti ó oún ìdùnnú, ohun tó máa ń mú ayọ̀ bá mi, tó máa ń mú inú mi dùn.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Aah! Mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi dáradára. Sùgbọ́n àwọn ọ̀rẹ́ mi inú wọn máa ń dùn tí a bá ti pàdé. Ni gbogbo ìgbà inú wọn máa ń dùn. Inú mi náà sì ń dùn.

Ṣé o féràn ma ra oúnjẹ ni pọnpọ́nù? Mi ò féràn láti máa ra oúnjẹ nínú pọnpọ́nù. Mo féràn láti máa jẹ oúnjẹ tó máa mú inú mi dùn. Mi ò féràn oúnjẹ opọnpọ́na. Oúnjẹ tí mo máa ń sè tí mo sì máa ń jẹ ni oúnjẹ tí mo bá sè faran.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ káàdì ìdánimọ̀ ti ile ise ma n fun awon osise won.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwẹ̀dù, àwọ̀ dúdú tàbí àwọ̀ pupa. Àwọ̀ funfun wà fún àwọn Òyìnbó ṣùgbọ́n èmi fẹ́ràn àwọ̀ dúdú.

Àwọ wo ni o fẹ́ràn jù?

Ṣé o wọ gíláàsì? Rárára o, ojú mi ni mo fi ríran. Mi ò wọ gíláàsì ojú torí pé mi o kí ń lo gíláàsì.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá o, mi ò kí ń wọ ìbọrùn. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n máa ń wọ iborùn. Gẹ́gẹ́ bí Kristẹni, mi ò kí ń wọ iborùn.

Ṣé o ti lọ sóde rí? Dada, A lọ sóde ọlọ́mọ, òde oníyàwó, òde ọjọ́ ìbí, èyí tí a bá pè mí sí ni mo màá n lọ.

Ṣé o máa ń fi aṣọ ìbò àbò ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, nítorí òtútù tàbí nígbà mìíràn, nítorí mọsíkíto tó máa ń jẹ ẹ̀.

Oṣù wo ni a bí ọ? A bí mi ní oṣù kẹfà, oṣù kẹfà tí a ń pè ní oṣù June ni a bí mi.

Ṣé o ti sìnà rí dáadáa? Yorùbá ní "A beèrè ọ̀nà kì n ṣìnà", tí mo bá ṣìnà, màá béèrè lọ́wọ́ àwọn ènìyàn láti lè tọ́ mi sí ọ̀nà.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn, óunjẹ́, ìgbádùn mi ni kí inú mi máa dùn bí mo bá ti rí gbogbo àwọn ènìyàn tí ó wà ní àyíká mi tí wọ́n ń dùn nu.

Ṣé o máa ń tan kékeré lórí fóònù rẹ, ó máa ń fi ìpèjíṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí ọ̀rẹ́, ìpè ìké ẹ sí àwọn alábàáṣiṣẹ́ àti ọ̀rẹ́ rẹ?

Ṣé o ní aṣọ wíwẹ̀? Òmọ̀wẹ̀ ni mí, mo sì ń kọ́ àwọn ènìyàn bí a ṣe ń wẹ̀. Mo ní aṣọ ìwẹ̀ bí i mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo máa ń lò tí mo bá fẹ́ wẹ̀ tàbí tí mo bá fẹ́ kọ́ àwọn ènìyàn ní íwẹ̀

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Iṣẹ́ ọwọ́ mi, ó jẹ́ atúnmọ̀ ní iṣẹ́ ọwọ́ kankan tí mo kọ́, ṣùgbọ́n kò sí iṣẹ́ tẹni kí n ṣe tí mi ò mọ̀ bí a ṣe ń ṣe.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Pẹ̀lú ayọ̀ àti ìdùnnú, pẹ̀lú suuru torí nígbà mìíràn wà á rí ohun nkan ìbínú. Pẹ̀lú suuru, eeyan a ṣiṣẹ́ papọ̀ kò ní sí ìjà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Dada, ní gbogbo ìgbà mo máa ń ní ìpè lórí ẹ̀rọ ìgbésókè mo sì máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé mi máa ń wáyé ní ẹ̀ẹ̀kan láàrín oṣù kan. Ìpàdé ẹbí, then ìpàdé- ìpàdé àwọn akọrin. A máa ń ṣe èyí ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ rẹ? A jọ máa ń sọ̀rọ̀, a sì máa ń gbàrà wá ní ìmọ̀ràn tí ó dára, a sì máa ń bàrà wá sọ èyi tò jẹ́ òtítọ́ ọ̀ro, ṣùgbọ́n a kì í jà.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? A ti tó bi ọdún méjì sí àkókò yìí ní sìn, tí mo rìnrìn àjò ti ilé iṣẹ́ mi ran mí ní láti lọ ṣe iṣẹ́ ní ìlú ìpínlẹ̀ mi ọ̀.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Iṣẹ́ mi wákàtí mẹ́jọ ni, iṣẹ́ mi ni ojú, ìgbà mìíràn gan, mi ò kí ń lò tó wákàtí mẹ́jọ. Boya bí wákàtí sí méje, a ti lọ sinmi láti máa palẹ̀, mọ ati lọ lé.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ni gbogbo ọjọ́ ìsinmi, mo máa ń lọ sí ilé ìjọsìn tàbí ní àárín ọ̀sẹ̀, ẹ̀sìn kí akẹ́kọ̀ọ́ mọ Bíbélì.

Ṣé o jẹ́, o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò nǹkan? Elétò ni mí, mo sì máa ń ṣe àwọn ètò. Boya a fẹ́ ṣe ètò ìgbéyàwó, ètò ìgbómọjáde, ètò àjọyọ̀ ọjọ́ ìbí.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ó wù mí ní bákan láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, ṣùgbọ́n torí mọ̀lẹ́bí mi ò lè fi àwọn atọ́kọ̀ sílẹ̀.

Nígbà wo ni o máa ń ra ẹro ayárá bí àsà tuntun? December jẹ́ àkókò tí o máa ń wù mí láti ra ẹro ayárá bí àsà tuntun, ṣùgbọ́n èyí tí mo bá ní tí kò bá bàjẹ́ mi ò kí ń rà mí.